Ṣe o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ̀ sí ìlú mìíràn? Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ̀ sí ìlú mìíràn? Lọ́pọ̀ ìgbà tí èèyàn bá ní àǹfààní láti fẹ́ iṣẹ́ rẹ̀ sí ìlú mìíràn, oun ti o dáa naani kí èèyàn ṣe bẹ́ẹ̀ láti lè jẹ́ kí àwọn èèyàn tún mo nípa iṣẹ́ yẹn àti láti lè jẹ́ kí iṣẹ́ náà kí ó tún gbòòrò síi.

Sọ fún wa nípa alùpùpù tí à ń gbé, tí ń gbé ènìyàn, àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ìgbà tí ò ń gùn, iye owó, ohun tí ó ń wò, òpó, maa ká ìbéèrè àti àwọn èrè sókè. Alùpùpù jẹ́ nǹkan tí wọ́n máa ń gbé náà láti ibi kan sí ibi kan tí a sì máa ń san owó. Ibi tí a lọ, ibi tí a bá lọ, ibi tí a bá lọ bi o bá ṣe jìnnà sí, náà ni yóò ṣe iye owó tí a ó san.

Sọ fún wa nípa mímú àgbàlá wọ́. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹni tí ó ń ṣe ìgbà mélòó, kí ló dé tí ó fi ṣe pàtàkì? Mímú àgbàlá mọ́ jẹ́ ǹkan tí à ń ṣe láti lè jẹ́ kí àgbàlá dún wọ̀ lá láì si idoti àbí àwọn eepé kankan ní ibe tí a sì máa ṣe ìmotótó rẹ̀ ní oorekoorẹ̀.

Sọ fún wa bí àti ìgbà melo ni ò ń sùn. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀. Kíka sí òun. Kò sí ìgbà tí a lè sùn níwọ̀nba ìgbà tí ó bá jẹ́ pé òrun bá ń kun wá. A lè sùn ní ọsan, bẹ́ẹ̀ sì ni a lè sùn ní àárọ̀. Èyí tí ó dẹ́ ṣe pàtàkì tí ó ṣe kókó ni ní àṣálẹ́.

Báwo ni o ṣe ń kí ẹni tí o bá pàdé ní ojú ọ̀nà? Bí a ṣe ń kí àwọn tí a máa ń pàdé ní ojú ọ̀nà, a ó kí wọn pẹ̀lú ọ̀yàyà, pẹ̀lú ìwà ọmọlúwàbí, a ó kí wọn pé "ẹ kú ìrìn ọ, se ṣe dáadáa lẹ́wà o," àwọn náà yóò sì dáhùn, won o sì dáhùn ìkíni náà.

Sọ fún wa nípa iṣẹ́ ìwakọ̀. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, wákàtí mélòó, ìgbà tí ó pọ̀, ohun tí ó nira. Àwọn ìwakọ̀ jẹ́ àwọn kan tí ó ń wa ọkọ̀ tí wọ́n ń gbé ní láti ibì kan sí òmíràn láti fi ṣe ọrọ̀ ajé. Bẹ́ẹ̀ si ni àwọn kan máa n fi ọkọ wọn ko eru ti o se fi ọwọ àbí fi orí kó.

Ṣé o máa ń kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà tí èèyàn bá nílò láti mọ ǹkan àbí tí èèyàn fẹ́ l'oye nípa ǹkan, èèyàn lè bọ́ sí orí ẹ̀rọ agbègbè àbí orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì láti search fún irú ǹkan bẹ́ẹ̀ tí yóò sì yeni kéékèèké.

Ṣé wifi rẹ yára tó? Níwon ọgbà tí mo bá ń lo ẹ̀rọ data mi, tí ó bá sì network, mo máa ní láti lo wi-fi. Nítorí pé òhun náà ni ohun tí ó sitì yára láti lo àwọn ìkànnì ẹ̀rọ ayélujára tí à ń pè ní web àbí íńtánẹ́ẹ̀tì.

App wo ni o máa nlò jù? Ọ̀pọ̀lọpọ̀ app ni o wa ní orí fóònù mi tí o sì jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan gbogbo ẹ náà ni ó sì ní ìwúlò tí ẹ tí o máa ń ṣe lakoko bí whatsapp, a máa ń fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì ni à ní TikTok tí ó jẹ́ pé a máa ń fi wo àwọn àwòrán oní fídíò.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ni ìgbà tí ohun èlò inú ilé ti tán tí wọ́n sì, tí ó sì jẹ́ pé n ó lọ sí ọjà láti lọ ra ohun mìíràn sí ilé kí ó tó di ìgbà tí a máa nílò o rẹ̀. Gbogbo ọ̀pọ̀ ìgbà tí ǹkan bá ṣì ti tán nínú ilé náà ni a máa ń lọ sí ọjà.

Ṣé oúnjẹ kan wà tí o kò fẹ́ràn kílódé? Oúnjẹ tí mo kò fẹ́ràn ni oúnjẹ tí à ń pè ní ikokore. Ni ọjọ́ kan tí àwọn olùbágbé wa tí a mọ̀ sí tenant tí wọ́n sè irú oúnjẹ yìí fún wa. Mi ò mọ bí wọ́n tí ṣe oúnjẹ yẹn ṣùgbọ́n mi ò mọ bí ó ṣe rí lẹ́nu mi tí ó sì jẹ́ pé mo kórìíra oúnjẹ náà látara bí ó ṣe rí lẹ́nu bí.

Báwo ni o ṣe ń yan ẹ̀bùn àwọn èrò díẹ̀ láti bẹ̀rù tí ó ń wò? Bí mo ṣe ń yan ẹ̀bùn dá lé lórí irú nǹkan tí onítoun bá ń ṣe, bóyá ẹni yẹn ṣe ìgbéyàwó àbí ẹni tí òun ṣe ọjọ́ ìbí àbí onítoun òun ṣe ìkómọ. Irú nǹkan tí onítoun bá ń ṣe ni yóò sọ irú ẹ̀bùn tí a fún onítoun.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá ń lọ ní ojú òpópónà, a ó ma wọ̀ tún wòsì láti lè yẹra fún àwọn ọkọ̀ tí wọ́n bá ń wa ọkọ̀ láì tọ́ lọ́nà àìtọ́, tí a ó sì máa yẹ fún wọn nítorí pé ọ̀pọ̀ ènìyàn ni ó gbé ọkọ̀ sí ojú òpópónà ṣùgbọ́n tí wọ́n kò mọ ọkọ̀ wà.

Ọ̀rọ̀ tuntun wo ni ọ̀dọ́ nlò tí nso, ni àwọn ọ̀dọ́ nlò tí kò yé o, ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ́ nlò ní àsìkò yìí ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí o jẹ́ pé ẹni tí o bá gbọ́ rí àbí ẹni tí o bá lóye rẹ̀ tí kò pé yé. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni àwọn ọ̀dọ́ ń sọ tí kò yé àgbàlagbà mìíràn, tí ó sì jẹ́ pé ohun tí àwọn ọ̀dọ́ fi ń bá ara wọn sọ̀rọ̀ láti lè jẹ́ kí ẹni kejì má mọ ohun tí wọ́n ń sọ.

Lílòò rẹ tí afẹ́fẹ́ tutù ṣe pàtàkì tó. Afẹ́fẹ́ tí ó tutù ṣe pàtàkì ní àwọn àkókò kọ̀ọ̀kan. Ní ọ̀pọ̀ ìgbà tí a bá wà nínú ẹ̀rùn tàbí tí òrùn bá mú, a máa nílò àwọn afẹ́fẹ́ tí ó tutù nínú àwọn àsìkò yíì láti lè jẹ́ kí irú oru náà kí ó dínkù díẹ̀.

Àwọ̀ wo mo fẹ́ràn jù? Àwọ̀n tí mo fẹ́ràn náà ji ni àwọ̀ dúdú àti àwọ̀ eérú. Èyí tó jẹ́ pé àwọn àwọ̀ yìí kì í ṣe àwọ̀ tí ó máa ń pariwo, kì í ṣe àwọ̀ tí ó máa ń tàn pọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ìgbà tí èèyàn bá lù wọ́n, tí èèyàn bá wọ̀ wọ́n.

Ṣé o máa ń di ọjà abo nígbà tí o bá wà níle oko? Ṣé o máa ń di ọjà abo nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń tún ọjà mi di nígbà tí mo bá wà nínú ọkọ̀ láti lè má jẹ kí ǹkan kan sọnù nínú àwọn ọjà wọ̀nyí tí èèyàn bá wà nínú ọkọ̀.

Báwo ni o ṣe ń gbọ́ orin? Ni opo ìgbà tí mo bá ń gbọ́ orin, mo máa ń kọ̀nẹ́ẹ̀tì fóònù mi mọ́ speaker tí a ń pè ní Bluetooth, tí ó sì ń play orin náà tí yóò tún fi mú mi já sókè dáadáa tí ó sì máa yàtọ̀ sí pé mo fi fóònù lásán gbọ́ orí.

Pọ̀, ní ọ̀pọ̀ ìgbà tí mo bá, tí a bá ṣiṣẹ́ kíkan tàbí tí a ṣiṣẹ́ kárakára, orí a máa fọ́ wa ní apá kan. Bẹ́ sì ni tí a bá rìn jù ní inú òòrù, orí náà má n bu wa só tí ó sì máa fọ́ wa gidigan, tí a sì nílò láti lo àwọn òògùn tàbí àgbo tí ó le ṣe, tí ó le díkù orí fífọ́ náà.

Sọ fún wa bí o ṣe ń lo ìsinmi àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀ ìbí tí ò ń lọ. Ìsinmi jẹ́ ìfaralẹ́lẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí, lẹ́yìn ìgbà tí èyàn bá ti ṣe wàhálà làárín ọ̀sẹ̀, tí ó sì yẹ kí èyàn sinmi láti gbáradì fún ọ̀sẹ̀ imí tí a fẹ́ mu. Ọ̀nà pọ̀ tí a lè gba sinmi bí ká sùn àbí ká fẹyin lélẹ̀.

Kíni ó máa ń mú ẹ́ rẹ́rìn-ín? Kíni ó máa ń mú ẹ́ rẹ́rìn-ín? Ní ọ̀pọ̀ ìgbà tí àwọn èèyàn bá sọ nǹkan, bí i ṣe nǹkan tí ó lè pa èèyàn lẹ́rìn-ín, tàbí tí ó lè mú ẹ̀rín jáde ní ẹnu ẹni náà ni mo máa ń rìn, àti tí mo bá rí ǹkan tí ó lè pa mí lẹ́rìn-ín náà ni tí ó sì.

Sọ fún wa nípa àkókò ìkórè, àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ohun tí ó ń kó, ìgbà wo ẹni tí ó ń wá hàn lówo. Ìgbà ìkórè ni ìgbà tí èèyàn máa ń kórè oko tí èèyàn ti dá nígbà òjò, tí ó sì ti yọ bọ̀n-bọ̀n, tí ó sì ti ṣe wà láti kórè rẹ̀, láti jẹ àbí láti tà.

Lérò rẹ, kí ló dé tí a fi ń bọ̀wọ̀ fún àgbà àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀? Bí a ṣe fi hàn ohun tí à ń kọ́ ọmọdé, ṣe ó ti yípadà máa ka ìbéèrè àti àwọn èrò yì ṣòké? Bí bọ̀wo fagbà jẹ́ ìfìni hàn pé ọmọ gidi ni ẹni.

Sọ fún wa nípa ìrìn-àjò rẹ tí ó jìnnà jù. Ìrìn-àjò mi tó jìnnà jù ni ìrìn-àjò mi nígbà tí a lọ sí ìlú Osun ní Iléṣà tí ó sì jẹ́ ibìkan tí mi kò dé rí ìgbà yira. A ṣe wá ní ẹnu ìkọṣẹ́ nígbà yẹn tó jẹ́ pé ọ̀gá n ko wa jẹ tí ó kó wa lọ ṣiṣẹ́ ní ilé ìwé kan tí ó jẹ́ ilé ìwé akẹ́kọ̀ọ́ Iléṣà.

Lérò rẹ, kín ni ìyàtọ̀ ìgbé ayé abúlé àti ti ìlú ńlá? Ìgbé ayé tí abúlé jẹ́ ìgbé ayé kan tí ó jẹ́ pé kò ki i jẹ́ kí ẹ̀yàn mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ìgboro, tí ó sì máa ń jẹ́ kí ẹ̀yàn ti o ki si n jeki eeyan mo nkan ti oun ṣẹlẹ̀ nínú igbooro. Ìgboro jẹ́ ibi kan tí ó ti lajú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan mèremère àti ǹkan tẹkinọ́lọ́jì.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Ní ọ̀pọ̀ ìgbà tí ẹ̀gbin bá pọ̀ àbí tí ẹ̀gbin bá wà ní àyíká náà ni ó yẹ kí a máa ṣe àyíká ìmọ̀tótó àyíká ilé wa láti lè jẹ́ kí ilẹ̀ mọ́ tónítóní àti láti lè jẹ́ kó dùn wó kó dẹ́ dùn rí fún.

Nígbàwo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ ní òpò tí a bá fé jáde tí a sì ripé epo tó wà nínú okò kò tó àbí kò sí epo rárá nínú okò. A ó ra epo mìíràn sínú okò náà láti lè tẹ̀síwájú àbí láti lè gbe jáde lo sí irúfẹ́ e ibi tí a bá n lo.

Kíni o máa n sọ fún àlejò tí o dé níbí àkókò? Kíni o máa n sọ fún àlejò tí o dé níbí àkókò? Ibi tí o máa mú lọ, ohun tí o máa fún jẹ. Ohun tí a o sọ fún àjèléjo tí o débí láàkókò ni pé kí o ṣe sùúrù kí olórí àbí ẹni tí ó jẹ́ ẹni tí ó ń gbàléjo kí ó tó yọjú sí wọn láti le.

Sọ fún wa bí ènìyàn ṣe ń dáàbò bo ara lọ́wọ́ ẹ̀fọn. Àwọn ẹ̀rọ díẹ̀ láti bẹ̀rẹ̀, ohun tí ó ń ṣe nílé ní àkókò wo, bí a ṣe ń dáàbò bo ara lọ́wọ́ ẹ̀fọn ni láti lo àwọn aṣọ ìbora ní àṣálẹ́ tí èèyàn bá ti fẹ́ sùn àti láti lo àwọn ohun ná tí ó le pa àwọn ẹ̀fọn náà.

Sọ fún wa nípa gbígba àgbàlá ní àárọ̀, àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ẹni tí ó ń gba wákàtí owó pẹ̀lú kí ni máa ka ìbéèrè àti àwọn èrò history. Gbígba àgbàlá jẹ́ ṣíṣe àgbàlá ní ìmọ́tótó, tí a sì máa ń gba pẹ̀lú ìgbálẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí ó bá ti dọ̀tí.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ń gun kẹ̀kẹ́. Àkọ́kọ́ tí a bá fẹ́ gun kẹ̀kẹ́, a ó jókòó sórí rẹ̀, a ó sì fọwọ́ mú handle rẹ̀ méjèèjì. Bẹ́ẹ̀ sì ni, a ó gbẹ́sẹ̀ lé orí pedal, tí a ó sì máa yí lọ síwájú, tí ó sì máa pe kí kẹ̀kẹ́ náà máa tẹ̀síwájú.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mo ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ látara àwọn ǹkan ìbílẹ̀ tí àwọn ènìyàn ń lò láti fi ṣe ìwòsàn àti láti fi le ṣẹ́gun àìsàn kan,

Sọ fún wa nípa òwe tí o máa ń pa. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, àwọn ohun tí ó túnmọ̀ sí, lọ́dọ̀ tani mo ti kọ́, máa kà ìbéèrè àti àwọn èrò yìí sókè. Ìtọ́sọ́nà níwọ̀n, òwe pọ̀ ní oríṣiríṣi ṣùgbọ́n èyí tó bá jẹ́ mo ọ̀rọ̀ tí èèyàn bá nso ní àkókò náà ni èèyàn má pa.

Ṣé o fẹ́ràn àwọn oúnjẹ náà se o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ṣé o fẹ́ràn rà oúnjẹ ní òpópónà? Ṣé o fẹ́ràn rà oúnjẹ ní òpópónà? Ṣé o fẹ́ràn ríra oúnjẹ ní òpópónà? Ní ọgbà tí ènìyàn tí ebi bá pami tàbí tí àabá jẹun kúrò ní ilé. Oúnjẹ náà ní oúnjẹ ojú òpópónà náà ni a ó rà ní àsìkò yẹn láti lè fi èmi inú ró.

So fún wa bi o ṣe ń àwọn àgbàlagbà lọwọ lórí fóònù ní, a mọ̀ pé ní àsìkò ìsìn ó le fún àwọn àgbàlagbà láti le lo fóònù tí a mọ̀ sí àwọn Android nítorí ọgbọ́n orí wọn wò pé àwọn nǹkan tí ó wà ní orí rẹ̀, tí ó sì jẹ́ pé àwọn tí ó bá jẹ́ ọmọdé náà ni wọ́n lè máa tọ́ wọn sọ́nà lórí i láti lè lo rẹ̀.

Sọ fún wa nípa jíjókòó sí ìta ní àṣálẹ́. Sọ fún wa nípa jíjókòó sí ìta ní àṣálẹ́. Àwọń erò díẹ̀ láti bẹ̀rẹ̀ ẹni tí ó péjọ ohun tí ẹ̀ ń sọ títí di wákàtí wo? Títí di wákàtí wo? Ni àṣálẹ́ tí èèyàn bá ti darí dé láti ibi iṣẹ́, àwọn èèyàn yóò sì péjọ nínú àgbàlá láti máa takùrọ̀sọ títí tí tí kalukú ó fi wọnú lé ìlú lọ só.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí kílàudì. Fífi fáìlì pamọ́ sí orí kílàudì náà ni ibi tí yóò pamọ́ jù. Látara wípé ibẹ̀ náà ni ó pamọ́ jù láti lè má jẹ kí a lè pàdánù àwọn fáìlì kọ̀kan. Ní ọ̀pọ̀ ìgbà tí a bá sì nílò rẹ̀, a ó lọ sí orí kílàádì náà láti ṣàwárí rẹ̀ pẹ̀lú orúkọ tí a bá fi séèf rẹ̀.

Báwo ni o ṣe ń tọ́jú ìlera ara rẹ ní ọ̀pọ̀ ìgbà tí a bá rí pé ara wa ò ji pé pé? Báwo ni a ní lò láti fún ara ní ìsinmi, lílo òògùn tàbí lo àgbo láti lè jẹ́ kí ara náà kí ó bọ́ sí ipò kí ó tó di pé èèyàn bẹ̀rẹ̀ iṣẹ́?

Sọ fún wà nípa sisùn ni alẹ́ ni gbigbo na sọ fún ni sisùn ní alẹ́ ni gbigbo ná ní ọ̀pọ̀ ìgbà tí a bá ti wà ní àsìkò ooru, ọ̀pọ̀ inú ilé a sì máa gbóná tí ooru yóò sì máa mú ni. Lóòrùn àwọn àsìkò yìí ni mo sì máa ń ṣí fèrèsé mi sílẹ̀ láti lè jẹ́ kí atẹ́gùn mìíràn ba fẹ́ wọ inú ilé.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ-ayárabíàṣà fún ọjọ́ kan rí? Mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣà fún ọjọ́ kan rí níwọ́n gbà ti ẹ̀rọ ayárabíàṣà mi ń ṣe, tí ó ní àìlera tí mo sì nílò láti mú lọ sí àdọ̀ àwọn tí wọ́n tun ṣe láti lè jẹ́ kí ó ṣiṣẹ́ dáadáa padà.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Ni òpin ìgbà tí a bá ríi pé àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bá wa ṣiṣẹ́ àbí tí a kó lọ sí ibiṣẹ́ tí wọ́n sì ṣiṣẹ́ tí a nífẹ̀ẹ́ sí, ó ṣe, ó yẹ kí èèyàn fún wọn ní owó àfikún nígbà tí owó náà ba yẹ́ẹ́lẹ̀ tí ó sì yẹ́ kí èèyàn fún wọn. Iru àwọn àkókò yìí ni àwa ń ṣe.

Sọ fún wa bí ẹ ṣe ń ran àwọn ìgbà àdúgbò lọ́wọ́. Ríran àwọn àgbà lọ́wọ́ jẹ́ nǹkan tí a máa ń ṣe láti lè ràn wọ́n lọ́wọ́ látara àwọn nǹkan tí wọ́n ò bá lè ṣe. Bí wọ́n fẹ́ kun omi àbí kàn fẹ́ ṣe iṣẹ́ kan tí ó bá ju agbára wọn lọ, ẹni tí ó jí ọmọdé àbí tí ó bá jí ọmọ sí ń wọ́n, a sì ń ràn wọ́n lọ́wọ́ lórí àwọn nǹkan wọ̀nyí.

Ṣàlàyé bí o ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn láti ìgbà èwe jù pé. Oúnjẹ tí mo fẹ́ràn náà ni àmàlà àti ọbẹ̀ ewédú pẹ̀lú ọbẹ̀ ata. Láàkọ́kọ́, a ó gbé omi kaná láti ro àwọn náà, àmàlà náà. Lẹ́yìn tí a báa rò ó tán, a ó pọ̀n sí i mọ́, bá sì bí i ó rà kí ó má ba à tutù. Lẹ́yìn náà ni a ó se omi ọbẹ̀. A ó gbe apẹ́ ka ná sí i, gáta náà sì. A ó se omi náà jẹ́, sí sì ó fi jina, a ó ko ẹja àti ìrẹsì. Lẹ́yìn náà ni a ó se ewédú náà tí a ó sì já. Lẹ́yìn náà ni a ó bu omi àná sì ro abọ, tí a sì máa fi àmàlà náà sí sí ọ̀fun.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Nígbà wo ni o máa ń gé irun rẹ? Ìgbà tí mo máa ń gé irun mi ni ìgbà tí mo bá rí pé ó ti kún. Nítorí mo jẹ́ ẹnìkan bíi ẹ pé tí irun mi bá ti kún, ojú mi ò lè ròkè nínú òun wò. Ojú mi a rí korokoro, ẹwà mi ò sì máa yọ dáadáa. Ṣùgbọ́n tí mo bá ti gé irun ní àkókò yìí, ojú mi a tún yọ sí dáadáa.

Sún fún wa nípa títa olórí ẹ̀rọ ayélujára. Bí ayé ìsinìí ń kọ́ ti rọrùn débi wípé kò nílò kí èèyàn máa wá ṣọ́ọ̀bù kiri láti ta ọjà rẹ̀, ìyẹ́ lè ṣe àfihàn ohun tí èèyàn ń tà lórí ẹ̀rọ ayélujára, tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa rí. Ẹni ti o bá nílò rẹ àbí ẹni ti o ba nifẹ sí yóò sì chat wa pé òhun nifẹ si nkán bai.

Lérò rẹ, kíni ọ̀rẹ́ tóotọ́? Ọrẹ tootọ jẹ ẹni ti eeyan le fi ọkan tan ẹni tí èèyàn lè sọ ohun tí ènìyàn o le ba ẹnìkan ṣọ sọ, tí ó sì máa ń boní ni àṣírí, tí ó kì í sì ń di ojú tiní, tí ó má ń pọ́n eeyan lé, tí ó dẹ kí ó sọ̀rọ̀ ẹni ní ìbajẹ fún ẹlòmíràn.

Èmi bí a ṣe ń se oúnjẹ tí ó fẹ́ràn. Ọ̀pọ̀ ọ̀kan lára oúnjẹ tí mo fẹ́ràn náà ni fried rice. Láàkọ́kọ́ tí a ṣe ń ṣe fried rice yìí ni, a ó kókó bu ìrẹsì sí orí iná, a ó bọ́ọ́ tí ò ni jiná rara. Lẹ́yìn náà ni a ó wà kúrò lórí omi tí a ó sì da omi náà nù. Lẹ́yìn náà ni a ó gbé òróró kaná tí a ó sì da àwọn èròjà tó fried rice ọun náà sínú òróró náà. Lẹ́yìn ìgbà tí ó bá ti ṣe náà, a ó wá da ìrẹsì náà sí, a ó fi omi si, a ó sì fi lẹ̀ ki o fi jìnná pọ̀ mọ́ ara wọn.

Sọ fún wa nípa ohùn ti a ń ko nínú ilé. Sọ fún wa nípa ògùn tí à ń lò nínú ìdílé wa. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ẹni tí ó ṣe, pẹ̀lú kí ni òun tó ń ṣiṣẹ́ fún. Ògùn tí à ń lò nínú ìdílé wa ni ògùn kan tí ìyá àgbà wa máa ń ṣe, tí wọ́n máa ń fi jínjà, ọsàn wẹ́ẹ́rẹ́, àti gálíkì tí wọ́n ò sepi. Wọn o gùn gálíkì yìí tí ó kùnnà, wọ́n sì fún omi rẹ̀. Omi rẹ̀ náà ni wọ́n ó nílò, tí wọ́n ó sì lò gálíkì náà tí ó kùnnáà, tí wọ́n ó sì mú omi ọsàn tí wọ́n o popọ̀ mọ́ ara wọn, wọ́n ó sì fi oyin díẹ̀ síi, tí wọ́n ó sì máa fi mu nkan.

Sọ fún wa nípa àwọn ẹ́jọ́, ẹ́jọ́ parí iṣẹ́ kan pẹ̀lú, sọ fún wa nípa àwọn tí ẹ́jọ́ parí iṣẹ́ kan pẹ̀lú. Àwọn tí a jọ́ parí iṣẹ́ kan pẹ̀lú ni àwọn ọmọṣẹ́ ọ̀gá mi, tí wọ́n sì jẹ́ ènìyàn tí ò ṣe é bá ṣeré ní ibi iṣẹ́. A máa ń ṣe rá wá ní òṣùṣù ọ̀wọ̀ tí a bá dé ibi iṣẹ́ tí ò sì ń, ò sì le mọ ọ̀gá tàbí ọmọṣẹ́ láàárọ̀.

Kí ni ìgbádùn rẹ? Kí ni ìgbádùn rẹ? Ohun tí mo gbádùn jù ní láti máa lọ ra oúnjẹ ní ibùsọ̀ kan tí à ń pé ní item single. Oúnjẹ wọn ládùn púpọ̀ látara adùn yìí náà ni ó fi ń jẹ́ kí àwọn èèyàn fẹ́ran oúnjẹ wọn lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa ń ta oúnjẹ wọn.

Sọ fún wa bí àdúgbò ṣe ń péjọ nígbà ìsìnkú? Sọ fún wa nígbà, sọ fún wa bí àdúgbò ṣe ń péjọ nígbà ìsìnkú. Nígbà tí a bá, nígbà tí a bá sọnù tàbí tí a bá pàdánù ẹni kan, àwọn aládùúgbò yóò péjọ láti ṣe àdúrà ìkẹyìn fún onítọ̀hun láti lè ṣe àdúrà fún onítọ̀hún.

Tuntun tí ó fẹ́ kọ fún iṣẹ́ rẹ. Ọ̀pọ̀ ni, ọ̀pọ̀ ni ìwọ̀n tí mo fẹ́ kọ́ nínú iṣẹ́ mi. Nítorí a mọ nǹkan tí olodumáre le ṣe láti lọ sí ìlú òkèèrè láti lọ máa ṣiṣẹ́. Nítorí pé ìlú òkèèrè kún fún àwọn iṣẹ́ tuntun tuntun mi tí ó yàtọ̀ tí, tí ó yàtọ̀ sí èyí tí à ń ṣe níbí yìí.

Kí ni ò ń sọ nígbà tí ó bá ní láti fi ara rẹ hàn? Kí ni ò ń sọ nígbà tí ó bá ní láti fi ara rẹ hàn? Lákọkọ́ tí n bá fẹ́ fi ara mi hàn fún ènìyàn níbití àwọn ènìyàn pọ̀ sí, wọn ó kọ́kọ́ ṣe introduction, i sọ orúkọ mí. Máa darukọ mi ti wọn o mọ irú ẹni tí mo jẹ lẹ́yìn náà ni un o sí máa mẹnuba nkán ti a fẹ sọ̀rọ̀ le lórí.

Ṣàlàyé bí àlọ́ ṣe máa ń bẹ̀rẹ̀ àti bí a tí ń parí rẹ̀ tí a bá fẹ́ pa àlọ́ fún àwọn ọmọdé àbí fún àwọn ẹnìkan tí wọ́n péjọ láti gbọ àlọ́ lẹ́nu olùpàlọ́. Ẹni ti o fẹ palọ náà yóò bẹrẹ pẹ̀lú "Àlọ ooo". Bẹ́ẹ̀ sì ni àwọn olùgbàlọ̀ àbí àwọn ọmọdé tí wọ́n péjọ náà yóò sì dáhùn pé "àlọ́". Lẹ́yìn èyí ni olùpàlọ́ náà yóò sì bẹ̀rẹ̀ àlọ́ náà tí ó sì máa sọ̀ọ́ lọ síwájú, sọ̀ọ́ lọ sẹ́yìn nípa ǹkan náà. Ẹni tí ó bá mọ ìdáhùn àlọ́ rẹ náà yóò sì dáhùn rẹ̀. Tí a bá rí ẹni tí ò mọ ìtumọ̀ àlọ́ náà, olùpàlọ́ náà yóò ṣe, yóò ṣe ìtumọ̀ àlọ́ náà fún àwọn náà ki o le yèwọ̀n.

Ṣé o máa ń jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kútùkùtù? Sé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kútùkùtù? Mo jẹ́ ènìyàn tí ó máa ń jí kútùkùtù, nítorí pé kútùkùtù náà ni a máa ń múra ibi iṣẹ́. Nítorí pé ọ̀pọ̀ iṣẹ́ wà ní òwúrọ̀ láti ṣe. A ó gbálẹ̀, a ó pọn omi, a ó ṣe oúnjẹ, a ó sì ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí ó jẹ́ iṣẹ́ inú ilé.

Kí ni ìlànà ìpolówó rẹ? Tí a bá fẹ́ polówó ọjà ohun tí à ń tà, a ó kọ sí orí ẹ̀rọ alágbè, ẹ̀rọ ayélujára láti lè rí ohun tí àwọn èyí, láti lè jẹ́ kí àwọn èèyàn mọ ohun tí à ń tà àbí ohun tí à ń polówó rẹ̀. Ẹni tí ó bá sì nífẹ̀ẹ́ sì yóò kan sí wa láti bèèrè fún àbí láti mọ̀ nípa rẹ̀.

Báwo ni o ṣe mọ ilé? Báwo ni o ṣe mọ ilé? Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ọjọ́ wo ibi tí o ti ń bẹ̀rẹ̀, ohun tí o nira máa ka ìbéèrè àti àwọn èrò yì sòké. Mímọ ilé jẹ́ ìfojúsọnà láti lè má sì nà ilé nígbà tí èèyàn bá ń lọ sí ilé ní òwúrọ̀ àbí ní àṣálẹ́.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní tí ó bá ti di òwúrọ̀ kọ̀ọ̀kan tí a bá ti jí ní kùtùkùtù, a ó ṣe àwọn iṣẹ́ ilé, a ó gbálẹ̀, a ó pọn omi, a ó sì gbọn àwọn jànkárìwọ̀ tí ó bá wà ní òkè. Bẹ́ẹ̀ sì ni a ó tún ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí ó bá wà kí ó tó di pé a jáde. Lẹ́yìn ìgbà yẹn ni a ó wà dáná tí a ó sì jẹun láti máa lọ ibi iṣẹ́.

Kí ó ti fún ni ní ẹ̀jẹ̀ rí, mi ò kín ń ṣe ẹ̀jẹ̀ fún èyàn. Ẹ̀jẹ̀ tí mo bá mọ̀ pé mi ò ní mú fẹ àbí tí mi ò ní ṣe, mi ò ní sọ jáde láti sọ pé mo jẹ́ ẹ̀jẹ̀ fún ènìyàn. Torí pé ẹ̀jẹ̀ gbèsè ni, tí ó bá dẹ̀ ti, tí èèyàn bá dẹ̀ ti dé ẹ̀jẹ̀, dandan ni kí ènìyàn san ẹ̀jẹ̀ náà fún ọni tọ̀hún.

Sọ fún wa nípa ọkọ̀ oko ńlá tí o mọ̀. Oko ńlá tí mo mọ̀ ni oko kan tí wọ́n ti máa ń dá oko, tí wọ́n sì máa ń gbin àwọn nǹkan lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan tí ẹnu jẹ, bíi kókù, ọ̀dùnkún, iṣu, ọsàn àti àwọn nǹkan mìíràn tí a máa ń rà ní ọjà.

Sọ fún wa nípa omi múmi nílé, àwọn èyan díẹ̀ láti bèèrè. Ibi tí ó wà, omi pípon jẹ́ omi kan tí a máa ń pọn sínú àmù tí ó sì máa ń jẹ́ wà fún mímu àbí fún ìdáná. Omi yìí á pọn láti inú kànga, a ó sì dà á sínú agbami kan tí ó wà ní ẹ̀gbẹ́ inú ilé tí ó ní ìdérí. Lẹ́yìn ìgbà ti a ba pon omi yìí tan ni a o si de fún lilo àti mimu.

Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́kù? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá ṣe oúnjẹ tí ó bá pọ̀ tí ó sì di wípé ó ṣẹ́kù, a ó ṣe é lọ́ṣọ̀ọ́ débi wípé kò ní bàjẹ́. Tí nǹkan, tí nǹkan tí ó lè bàá jẹ́ ò fi ní dé bẹ̀, bí i eṣinṣin àbí aáyán. Ní ọ̀pọ̀ ìgbà tí a bá ti ṣe é ní ọ̀ṣọ́ tí ò bàjẹ́, a sì lè padà jẹ ẹ́ ní ìgbà mìíràn tí a bá nílò rẹ̀.

Sọ fún wa bí àwọn ènìyàn ṣe máa ń ran ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro. Àkókò ìṣòro jẹ́ àkókò kan tí ó nira fún ẹni tí ó wà níru èpò náà, tí ó sì yẹ kí ó ní ẹnìkan tí yóò ran lọ́wọ́ níru àsìkò yìí. Báyà, onítọ̀hún nílò owó àbí onítọ̀hún nílò àwọn ọ̀rọ̀ tí ó lè ṣe ní àǹfààní níru àwọn àkókò wọ̀nyí.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú ìyá tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Bí a ṣe ń tọ́jú ìyá tó ṣẹ̀ṣẹ̀ bímọ, a o ṣe onítọ̀hún jẹ́ẹ́jẹ́, a ó fún un ní àwọn nǹkan tó lè fún ara rè lókun. Torí pé ó ti ṣe wàhálà nígbà tí ó ń rọbí. Nítorí eléyìí, a gbọ́dọ̀ fún onítọ̀hún ní àwọn nǹkan tó gbọ́dọ̀ jẹ́ kí ara rè tètè bọ̀ sípò. Bíi míìkì, tọ́nìkì àti àwọn nǹkan míràn.

Sọ fún wa ohun tí ó yí padà lẹ́yìn tí ẹ̀rọ ayélujára dé. Nǹkan tí ó yí padà nígbà tí ẹ̀rọ ayélujára dé ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ni àkọ́kọ́, calculator ni a máa ń lò tí à ń pè é ní ṣùgbọ́n nísìnyí calculator ti wà ní orí fóònù. Bẹ́ẹ̀ sì ni rédíò ti wà lórí fóònù. Ni ìgbà yẹn, àwọn èèyàn máa ń pe olùyàwòrán kí ó wá yà wọ́n. Ṣùgbọ́n nísìnyí ẹ̀rọ ayélujára náà tí ní àyàwòrán tiẹ̀ lára tí ó sì jẹ́ kí àwọn èèyàn máa yàwòrán fún wọn lá la pè oní ayàwòrán.

Sọ fún wa nípa gèlè àti bí a ṣe ń we àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀ ẹni tí ń we ìgbà tí à ń we bí ó ṣe ń kọ́. Gèlè jẹ́ ǹkan tí àwọn obìnrin máa ń wé sí orí tí wọ́n bá ń lọ sí òde àbí tí wọ́n bá ń jáde. Ẹni tí ò bá mọ̀ gèlè wé yóò wa ẹni kan tí ó mọ̀ wé, tí ó bá sì jẹ́ pé ó fẹ́ wé fúnra rẹ̀, yóò kàwé náà pẹ̀lẹ́bẹ́, yóò sì rí wé róbótó sí orí, yóò wonú jígí láti wo bí ó ṣe dára tó.

Kí o fẹ́ràn jíjó ní ọ̀pọ̀ ìgbà tí ó bá kun èmi nìkan nínú ilé tí mo sì ń gbọ́ orin kan tí à ń pè ní amapiano. Amapiano yìí ó dùn jó, o ò bá má mọ ijó jó. O ní jó sí ijó amapiano yìí tí ó sì máa lọ bò lọ bò jíjó sí amapiano wọ̀nyí.

Ibu àti ìgbà wo ni o ti ní ìdákẹ́jẹ́ jù? Ibi tí mo ti ń ní ìdákẹ́jẹ́ jù ni ibi tí àwọn àgbàlagbà bá ti ń bá mi sọ̀rọ̀. Bóyá wọ́n ń sọ ọ̀rọ̀ tí yóò wúlò fún mi, àbí wọ́n ń bá mi gba, wọ́n ń gbà mí ní ọ̀rọ̀ ìyànjú. Ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá sì ń sọ̀rọ̀, mo gbọ́dọ̀ dákẹ́ fún wọn láyè kí wọ́n sọ̀rọ̀ kí n tó sọ tèmi le.

Báwo ni o ṣe ń ṣe irun rẹ? Dẹ́pẹ̀, ìgbà tí irun bá ti kún, tí ó bá ti kún dé igi mú, la ó sì lọ bá olùgẹ́rí pé kí ó bá wá gẹ irun náà sí kékeré láti lè jẹ́ kí a tún dùn ún wò ó ní àwùjọ. Torí tí irun bá ti kún jù, ó máa ń jẹ́ kí ẹwà ènìyàn bàjẹ́.

Ṣàlàyé bí a ṣe ń gbin ohun ọ̀gbìn tàbí ṣe ilẹ̀ sílẹ̀. Ní àkọ́kọ́ tí a bá fẹ́ gbin nǹkan, a ó ti ṣe ìpèsè ilẹ̀ náà sílẹ̀. A ó kọ́kọ́ wo ilẹ̀ yẹn bóyá, ilẹ̀ tí ó ní ọ̀rá ni. Tí a bá sì ti wo ilẹ̀ ọ̀hún tán, a ó kọ tó bá jẹ́ pé nǹkan tí ó nílò ká kọ ebè, a ó kọ ebè náà si sílẹ̀ ní oríṣiríṣi tí ó pọ̀. A ó sì fi í lẹ̀ kí òjò ọ̀kan, ẹ̀kan àbí ẹ̀mejì rọ̀ síi. Tí òjò bá sì ti rọ̀ sí i, a ó sì lọ máa fúrú gbìn àwọn nǹkan tí a fẹ́ gbìn.

Ṣé o máa ń dé ní àkókò? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá fẹ́ pàdé ní ibi kan àbí tí a bá ń lọ ibi kan, tí a bá dá àkókò kan fún ara wa, mo máa ń fẹ́ jẹ́ kó yẹ pé màá tètè dé ibi náà láti lè má da àwọn onítọ̀hún dúró láti lè jẹ́ pé kí a tètè dé ibi tí a ń lọ.

Kí ni ó máa ń ṣe kí ó tó lọ sùn? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá wà ní ilé kí a tó sùn ní alẹ́, a ó wà lórí ẹ̀rọ ayélujára láti wo àwọn fídíò tí ó wà lórí ẹ̀rọ agbẹ́mẹ́ láti lè rẹ́rìn-ín kò ṣónú kí a tó lọ sùn ní aṣálẹ́ náà.

Sọ fún wa nípa abúlé tàbí àdúgbò tí ó wà ní tòsí. Abúlé tí ó wà ní, abúlé tí ó wà ní tòsí ọ̀dọ̀ wa náà ni abúlé tí à ń pè ní Onipe. Abúlé yìí jẹ́ abúlé kan tí ó súnmọ́ ìlú Ìjẹ̀bú. Ibẹ̀ náà ni abúlé yìí jẹ́ abúlé kan tí wọ́n ti máa ń ṣe gààrí, tí wọ́n dẹ̀ fẹ́ràn ǹkan àgbẹ̀ ní agbègbè náà.

Sọ fún wa nípa ẹgbẹ́ ìtọ́jú owó. Ẹgbẹ́ ìtọ́jú owó jẹ́ ẹgbẹ́ kan tí wọ́n máa ń bá ni fowó pamọ́ sí tí a mọ̀ sí cooperative, tí wọ́n sì máa ń fi owó ènìyàn pamọ́ fún ẹlòmíràn láti lò. Tí ènìyàn bá ní o kan níbẹ̀, wọn o le fi fúnni ní oji tí ẹni náà yóò sì máa dàá padà títí tí yóò fi pé.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ wo lo fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ́ tí àwọn olùkọ́ máa ń kọ́ èèyàn nípa ìwà ọmọlúàbí. Wọ́n máa ń kọ́ni nípa ìwà ọmọlúwàbí nígbà mii, tí ó jẹ́ kí ń jẹ́ kí èèyàn wúwa ìbàjẹ́ sí àgbàlagbà.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni o ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ní ìgbà tí ènìyàn bá fún wa ní owó pé pé a pìn, bóyá owó tí ó ṣe pín láàárín wa, a ó sì pín dọ́gba dọ́gba tí ó ní ṣé pé ẹnìkan mú ju ẹni kan lọ àbí tí yóò padà fa áawọ̀ láàárín wa.

Báwo ni o ṣe ń dáàbò bo ara rẹ lọ́wọ́ ẹ̀fọn? Báwo ni o ṣe ń dáàbò bo ara rẹ ní ọwọ́ ẹ̀fọn? Ni àkókò ní àsàlẹ tí ó bá di pé a fẹ́ lọ sùn láti dáàbò bo ara mi lọ́wọ́ ẹ̀fọn, mo máa ń wọ aṣọ tí ó ní apá gígùn àti ṣòkòtò tí ó gùn dé orúnkun. A ó sì fi aṣọ bo ara kí a tó lọ sùn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn bíi NTA, PCOS, MITV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sì máa ń sọ àwọn ìròyìn lóríṣiríṣi lórí àwọn ìkànnì ni.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ń lọ sí ibìkan àbí tí mo wà ní ibi tí ó jẹ́ àjòjì sí mi, tí ó sì fi jẹ́ pé mi ò mọ ọ̀nà mọ́, mo máa ní láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí ó wà ní agbègbè ré láti lè tọ́ mi sọ́nà bí wọn ṣe rìn àbí dé ibi tí mò ń lọ.

Ṣé o máa ń fi ìpara sára? Sé o máa ń fi ìpara sí ara? Níwọ̀n ba ìgbà tí a bá wẹ tán àbí tí a bá múra láti jáde, a nílò láti fi ìpara sí ara kí ara wa náà lè dùn wo, kí ó dà lè ṣe rẹ́gí fún èèyàn tí ó bá rí wa.

Sọ fún wa nípa rédíò Yoruba. Rédíò Yoruba jẹ́ ìkànnì kan tí ó jẹ́ pé wọ́n máa ń sọ àwọn ìròyìn ní Yoruba tí wọ́n sì máa ń ṣe àwọn ètò ní onírúurú ní èdè Yoruba. Ni ọ̀pọ̀ ìgbà tí èèyàn bá sì fẹ́ gbọ́ irú rédíò wọ̀nyí, èèyàn á yí sí ibi tí wọ́n ti ń sọ àwọn nǹkan tí ó jẹ́ mọ́ ètò Yoruba láti lè gbọ́ ní wákàtí náà.

Ṣàlàyé bí a ṣe ń gbé oúnjẹ kalẹ̀ fún àlejò. Tí a ò bá gbé oúnjẹ kalẹ̀ fún àlejò, a ó gún oúnjẹ òun níwọ̀nba tí ó ní tí àlejò òun náà lè jẹ tán. A ó sì gbé e kalẹ̀ sí orí tábìlì pẹ̀lú omi lẹ́gbẹ̀ẹ́ fún àlejò náà láti mu tí ó bá jẹun tán.

Sọ fún wa nípa ìlẹ̀kẹ̀ àti ohun tí wọ́n fi ń ṣe. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ẹni tí ó wọ̀ ìlẹ̀kẹ̀ jẹ́ ǹkan ara ǹkan tí a fi ń ṣe ara lọ́ṣọ̀ọ́, tí ó sì jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn tí ó gbajúmọ̀ ni wọ́n máa ń lo ìlẹ̀kẹ̀ wọ̀nyìí, bí ìyàwó ọba àbí ọmọ ọba, pàápàá jùlọ ọba gan-an fún ara rẹ̀ tàbí ìjòyè.

Se o ma se ere ìdáná o máa ń ṣe eré ìdánì? Ní ọ̀pọ̀ ìgbà tí ó bá jẹ́ ẹ̀mí nìkan ni tí ó fi ṣe ọ̀rẹ́ àbí ẹbí àbí ẹni kankan láti ṣeré papọ̀, wọ́n ó dà ṣe eré ìdánì náà.

Ìru wo ni a fi ń gbọ́ ní ilé rẹ ní gbogbo ọjọ́? Ìró wo ni a ń gbọ́ ní ilé rẹ ní gbogbo ọjọ́? Ìró tí a ń gbọ́ ní ilé mi ní gbogbo ọjọ́ ni, pàápàá ní àsàlẹ́, ìró àwọn ẹranko tí máa ń dún ní alẹ́, bí àpẹẹrẹ, ọ̀pọ̀lọ́ àti àwọn ǹkan mìíràn.

A lè pa ọbẹ̀ ẹ̀gúsí, àwọn èrò díẹ̀ láti bèrè bí a ti ń ṣe, kínì àn jẹ pẹ̀lú, ẹ̀gúsí. Báwo ni egusi náà boya gberefun ni àbí tuntun. Lẹ́yìn náà ni a ó gbé àpè kànáà tí a ó sì da epo sínú rẹ̀ tí a ó sì fi ata sí i. A ó ròópápó dáadáa, a ó sì fi àwọn èròjà bíi maggi, iyọ̀, àlùbọ́sà pẹ̀lú irú. A ó jẹ́ kí ó jiná. Lẹ́yìn ìgbà náà ni àwa máa rún ẹ̀gúsí wa náà si. Tí ó bá jiná tó a lè jẹ́ pẹ̀lú iyán, ẹ̀bà, fùfú àbí àmàlà.

Báwo ni o ṣe máa ń san owó tí o jẹ ní ọ̀pọ̀ ìgbà tí ń bá jẹ́ ẹ̀ yan ní owó. Ibe náà ni okan mi yi o wa bi ki n ti san owo na títí tí tí un o fi san owó náà, ọkan mi náà ni yóò sì wà. Láì jẹ́ pé mo san, ọkan mi náà ò ní balẹ̀.

Se o ma n gbe àpò eyin ni opo ìgbà ti a ba n jáde àpò ẹ̀yin náà ni òun tí mo máa ń gbé jù tí ó sì jẹ́ pé àwọn ǹkan òṣìṣẹ́, àwọn irinṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ni ó wà ní inú rẹ̀. Nítorí pé òun náà ni ó lè pa àwọn ǹkan mìíràn mo dáadáa.

Ajọdun wo ni o fẹ́ràn jù? Ajọdun tí mo fẹ́ràn jù náà ni ajọdun tí o má ń pè àwọn èèyàn jọ ti àwọn èèyàn ti a ti rí tipẹ wọn o sì wá láti ọ̀nà jíjìn láti wá ṣe àjọyọ̀ àjọ̀dún náà, tí kaluku o sì tu rí ara wọn kí ó tó di pé wọ́n padà sí ilé.